Ìta ọjà ní àsálẹ́ jẹ́ ohun tí ó wọ́pọ̀ dáadáa ni gbogbo agbègbè ibí báyìí, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tajà lálẹ́ ni wọ́n máa ń ṣọ́ àwọn tí ó bá ń bọ̀ láti ibi iṣẹ́, àwọn tó ń rìnrìn òru. Torí irú àwọn yen, wọ́n ò lè ṣe ki wọn maa ra nǹkan dáni lọlẹ bóyá ohun tí wọ́n á jẹ́ lálẹ́ nílé àbí ẹ̀bù dani fún àwọn ará ilé wọn àbí ohun ìsebẹ̀ nǹkan kan báyìí. Àwọn ni o maa sa ba ra ọjà lálẹ́, ti àwọn ti o taja ni alé yìí ti o maa n sọ.